Nígbà wo ni ó máa ń gẹ irun rẹ? Oṣooṣù ni mo máa ń, mo máa ń gẹ irun mi. Oṣooṣù, òní mo máa ń gẹ, tí n ó tún àyíká rẹ ṣe, tí wón bá mi ṣé bí mo, bí mo ṣe fẹ́. Ẹ̀kan lóṣù ni mo máa ń trim irun mi.

Ṣé owó tí ò ń gbà dára tó? Rárá o. Kò dára tó. Owó tí mò ń gbà kò tó mi ná, kò tó mi lò. Mo kà ń run mọ ni. Owó tí mò ń gbà kò dára tó. Kí Olúwa kóbù sí i fún mi kó sọ́ di púpò mó mi lọ́wọ́ ni o. Owó tí mò ń gbà kò dára. Pẹ́, àfi kí Olúwa jẹ́ kó dára.

Ṣé o máa ń rántí àlá rẹ? Béẹ̀ni, nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, mo máa ń rántí àwọn àlá tí mo bá lá. Bí mo bá ti lá àlá, ni Ọlọ́run máa ń fún mi ní oore-ọ̀fẹ́ láti rántí rẹ̀. Mo máa ń rántí àlá tí mo bá lá, nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn? Ọ̀nà púpọ̀ ni mo ń gbà kí àwọn ènìyàn. Mo máa ń kí àwọn ènìyàn ní èdè Yorùbá mi. Mo máa ń kí wọn ní, "Ẹ káàárọ̀ o", "Ẹ káàsán", "Ẹ káalẹ́" pẹ̀lú ìtẹríba fún àwọn tó bá jù mí lọ. Àwọn tí wọ́n bá sì ju èmi náà lọ, wọ́n á kí mi wọ́n á tẹríba fún èmi náà. So mo máa ń kí àwọn ènìyàn dáradára.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fi owó kún owó àwọn òṣìṣẹ́ mi. Nígbà tí ó bá tó àkókò láti fi kún, mo máa ń fi kún owó òṣìṣẹ́ wọn. Bí wọ́n bá ṣe ṣe dáradára sí, ni mo se máa ń fi owó kún owó isẹ́ wọn.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Wọ́n kò pẹ́ púpọ̀ rárá, ǹ ko kan lè rántí ọjọ́ tí ṣe ni. Kò pẹ́ púpọ̀ tí a kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ ní ọ́fíìsì mi.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́? Bá ti máa ń kojú rẹ̀ táa máa ń takú àwọn ìṣòro náà ni nípa àdúrà. Gbigba a máa ń fa àdúrà ṣáájú. Ó yá ọ jí ó tètè wá, a ó tètè rọ́jà tàtàbí a ó tètè rówó gbà, a máa ń fi sínú àdúrà ni, Olúwa sì máa ń bá wa yanjú ìṣòro náà.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Rárá, èmi kò lo iPhone, Samsung ni mò ń lò. So, orí Samsung ni mo máa ń fi tí mo bá fẹ́ fi pamọ́ pamọ́ sí, n ò lo cloud. So n torí n ò lo cloud rárá, torí n ò lo iPhone, Samsung ni mò ń lò.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Àn, ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ ojú ọjọ́ tí àkókò òjò bá ń kásẹ̀ ńlẹ̀, kì í sí pẹtẹpẹtẹ ní ojú pópó bẹ́ẹ̀ ni ooru kì í sì pọ̀, ohun gbogbo má ń wà ní ìwọ̀ntọ̀wọ̀nsì ní àkókò náà.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá? Bí mo ṣe máa ń yanjú ìṣòro lorí ẹ̀rọ ayára bí àṣá mi ni pé màá pe ilé iṣẹ́ àwọn tó mọ ọwọ́ rẹ̀, màá sọ fún wọn, wọ́n á sì sọ ohun tó yẹ kí n ṣe nípa rẹ̀. Ohun gbogbo á sì ṣe déédéé.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ni last year ni mo lọ wò ó bí inú oṣù kokànlá yẹn. Mo lọ yẹ eyín mi wò, eyín mi sì wà dáradára. Kò sí n tó mú eyín mi.

Ṣé o máa ń di ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Ẹn, ó ṣe é ṣe kí ènìyàn di ọjà àbọ bí àwọn àpò oríṣiríṣi tí mo bá kó lọ bá kún. Ó lè se é se kí ènìyàn ó di ọjà àbọ ní igbà mìíràn sínú ọkọ̀

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè é dáradára? Ọ̀pọ̀ oúnjẹ ni mo mọ̀ bí a ti ń sè é dáradára. Mo mọ bí a ṣe ń se ìrẹsì ní èdè tọ́lóyìnbó àti ti wa. Mo mọ bí a ṣe ń se àmàlà, ẹ̀bà, iyán, sẹ̀mó, àti oríṣiríṣi ọbẹ̀ tó dára láti fi jẹ ẹ́

Ṣé o ní orúkọ? Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. A gba orúkọ ilé ìdárayá ní orúkọ family wa, tí a máa ń lọ sí bẹ̀ nígbà tí a bá ti fẹ́ lọ dárayá pẹ̀lú káàdì àti orúkọ wa.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi nìyí. A bí mi nínú oṣù kẹwàá. Nínú oṣù kẹwàá ni ìyá àti bàbá mi bí mi sáyé. Ọmọ inú oṣù kẹwàá ni mí. Ọmọ inú oṣù kẹwàá ni mí.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, dáadáa. Láti ìlú mi lọ sí ìlú mìíràn, ọ tí wọ̀ rí. Láti ìlú Ibadan lọ sí Kano, ní ojú irin ní ìgbà púpọ̀. Ni àwọn ọdún earlier 1980s, ọkọ̀ ojú irin la máa ń wọ̀lọ́ wọ́bo pẹ̀lú owó pọ́kú ní ìgbà náà.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni. Mo máa ń lọ sí ibẹ̀ láti lọ fún ojú ní oúnjẹ, láti lọ wo ìran, láti lọ ṣàkíyèsí àwọn àwòrán ìlú kọ̀ọ̀kan tí wọ́n kó sí ibẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Ó ti pẹ́ tí mo ti lá àlá burúkú gbẹ̀yìn, tí Olúwa sì bá mi pa oró rẹ̀ torí àlá burúkú kò dára. Ṣùgbọ́n mo ní Jésù tí ń poró àlá burúkú ní ìhà tẹ̀mi.

Ṣé o má a na ara rẹ? Ìbéèrè yìí kò, kò ní ìtumọ̀ ti o jágara tó. Ènìyàn kò lè dédé na ara rẹ̀, bí kò bá ṣe pé nǹkan ṣe. Nǹkan ò ní ṣe mí o, nítorí pé èmi kì í na ara mi.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, ní àkókò náà ni ẹ̀rọ ayárabíàṣá mi ní oníàléébù kékeré kan. Mo gbé fún àwọn tí o ba mi tún ṣe. Ó tó ọjọ́ kejì pàápàá kí wọ́n tó parí iṣẹ́ lára rẹ̀. So nítorí ìdí èyí, mo ti dúró lẹ́ẹ̀lo ẹ̀rọ fún ọjọ́ kan tàbí ọjọ́ méjì rí.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jùlọ? Àkókò ọdún tí mo fẹ́ràn jùlọ, mo fẹ́ràn àkókò ọdún àjíǹde. Mo sì fẹ́ràn ọdún, ọ́, ìbí Jésù tíi ṣe Kérésìmesì. Ọdún Kérésìmesì àti ti àjíǹde Krístì, mo fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bíi ọdún tí ó dára láti máa ṣẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ? Ibeere yii ko ye mi Àwọn gbólóhùn kan sọ̀nà níbẹ̀ tí kò jẹ́ kí ìdáhun rẹ̀ o le ó lè já gerege, nítorí ìdí èyí ìbéèrè yìí kò yé mi rárá.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Mo má ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi nípa àìsọ̀rọ̀ nípa rẹ̀ àti ìdáàbò bo. Mo máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì torí bí ìkọ̀kọ̀ là pé ẹlòmíràn ò gbọdọ̀ rí.

Ṣé o máa ń fi ìpara sára? Ìbéèrè ìbálòpẹ́ pé ṣe o máa ń fi ìpara paara? Ṣùgbọ́n bẹ́ẹ ṣe béèrè ni pé, ṣe o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara para kí ara mi le ba à dán, kí ara mi lé ba à jọ̀lọ̀. Mo máa ń fi ìpara sára.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Ní èèkokan mo máa ń wọ ìbọwọ́ ní àkókò ọyẹ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni àkókò ọyẹ́. Ṣùgbọ́n mo máa ń lo ìbọwọ́ lẹ́ẹ̀kọ̀kan ní àkókò tí òtútù tàbí ọyẹ́ bá mú.

Ṣé o wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, nígbà tí mo yege ní ọdún náà lọ́hùn, mo wọ aṣọ àkàyọrí, aso iyege. Aṣọ àṣeyọrí pé mo bẹ̀rẹ̀ dáradára, mo sì parí níbi iṣẹ́ náà dáradára. Mo máa ń wọ aṣọ, mo wọ̀ rí.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó lò? Ìbéèrè yìí pa ká só. O sì sòro láti mọ ìtumọ̀ rẹ̀ torí pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kò, kò, kò yé mi tó. So nítorí ìdí eyì n kò mọ ìdáhun ń bá fún àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni mó ni mó lò. Rárá kò yé mi, kò sì ní ìtumọ̀ débi kí mọ èsì tí ń bá fún.

Ṣé o fẹ́ràn yíyawòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíyàwòrán láti rí ara mi bí mo ti ṣe rí, tàbí ya àwòrán ilé bí ilé náà ṣe dára sí, tàbí ya àwòrán fún àwọn ẹlòmíràn láti mọ bí àwọn pẹ̀lú ṣe dára sí. Mo fẹ́ràn yíya àwòrán.

Nígbà wo ni o máa ń fà á? Á? Ìbéèrè yìí pẹ̀lú kò ní ìtumọ̀ dáradára tí àbá fún-un, torí pé nínú èdè Yorùbá kò fẹ́ẹ̀ sí ọ̀rọ̀ pé "nígbà wo ni o máa ń fà á?" Fa kí ni. Kò yé mi, ìbéèrè yìí kò ní ìtumọ̀ láti lè wá ìdáhùn fun.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun kí wọ́n bá mi ra ọjà torí pé ọjà mi dára, ọjà mi rọjú, ọjà mi ò sì mú wàhálà tàbí pàkaleke dàní rara. So mo máa ń pe àwọn oníbàárà tuntun kí wọ́n o wá bá mi ra ọjà mi.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn à wọ̀? Oríṣi ìbọ̀sẹ̀ méjì ni mo fẹ́ràn à wọ̀. Mo fẹ́ràn ìbọ̀sẹ̀ alámùtán ní àkókò ọyẹ́, mo sì fẹ́ràn ìbọ̀sẹ̀ onídajì ẹ̀sẹ̀. So, mo fẹ́ràn ìbọ̀sẹ̀

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímeèlì rẹ? Hmm, à, ìgbà, púpọ̀, lẹ́málẹ́má ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi. Nítorí mo fẹ́ kí ẹlòmíràn fọwọ́ kan tàbí kí ẹnikẹ́ni kí ó mọ n tí mo kó pamọ́ sínú rẹ̀.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ìbéèrè ńlá ni yìí o. Ǹjẹ́ ọkàn ṣe é pàrọ̀ bí? Ṣùgbọ́n ọ̀nà tí èmi ń gbà fún ọkàn mi nísinmi ni pé màá dáwọ́ dúró fún sáà kan kí n fún ọkàn mi ní ìsinmi. So, torí pé ọkàn ò ṣe é pàrọ̀, ṣùgbọ́n ọkàn ṣe é fún ní ìsinmi kúrò nínú iṣẹ́ tí èèyàn bá ń ṣe tàbí nínú èrò tàbí nínú ọ̀rọ̀ kí èèyàn ó sì sinmi fún sáà kan.

Tí ó máa ń wọ ohun ọ̀ṣọ́ bẹ́ẹ̀ni. Mo máa ń wọ ohun ọ̀ṣọ́, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ọ̀ṣọ́ mi máa ń jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì, kì í ṣe láti gbé ẹlòmíràn ṣubú tàbí láti mú kí ẹlòmíràn ó ṣe inú ro, nítorí ìdí nǹkan, ọ̀ṣọ́ ọ̀ mi jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni àkókò tí oòrùn o ràn jù, àkókò tí oòrùn kò mọ́ jù, tí èèyàn ó fi ráyè ṣe iṣẹ́ tí ó fẹ́ ṣe láìsí ìnira, láìsí ooru.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Sé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ fún ẹgbẹ́ àwọn wo? Àti pé ìbéèrè yìí kò yé mi o. N ò mọ ìdáhùn rẹ̀ o. Sé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún ẹgbẹ́ àwọn wo? Kò tiẹ̀ yé mi ni torí ìbéèrè yìí lọ́.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. A máa mún inú ẹni dùn, a máa mún ara ẹni yá gágá. Àlọ́ a máa ṣí ènìyàn níyè, a sì máa mú ènìyàn gbọ̀nsìn. Mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdè pẹ̀lú àwọn oníbàárà? Mo máa ń múra sílẹ̀ dè wọ́n nípa ṣíṣètò ọjà wọn kalẹ̀. Kò ní jẹ́ pé ìgbà tí wọ́n bá dé láó sísẹ̀ máa sáré di ẹrú wọn. A ó ti bá wọn di kalẹ̀ ní ìsọ̀rí ìsọ̀rí kí ó lè bá rọrùn fún àwọn oníbàárà wa láti tètè padà sí ibùgbé wọn.

Ṣé o máa ń tẹ̀lé òfin ẹ̀yà ara ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ẹ̀yà ara ọkọ̀ torí pé ẹni tí ò bá tẹ̀lé òfin yóò dùo bí arúfin, àwọn ọlọ́pàá ó sì gbé arúfin. So èmi máa ń tẹ̀lé òfin ẹ̀yà ara ọkọ̀ kí n má baà bọ̀ sí ọwọ́ àwọn ọlọ́pàá.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ohun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni, nípa kí àwọn oníbàárà, kí wọ́n má wá pàṣé pàṣé, kí wọ́n má rá jà, kí wọ́n má sanwó láì jẹ gbèsè. A máa ń fún mi ní ìtara dáadáa ní ibi iṣẹ́ nígbà tí ohun gbogbo bá ń lọ déédéé.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ni pé, oníkálukú ló ní ibi apartment ti è tí ó ti mọ a ṣiṣẹ́. Nígbà tí mo bá sì ti fún wa ní ètò ibi tí ẹ ó ti mọ a ṣiṣẹ́, ẹ̀ kọ́ là ń ṣẹ̀ṣẹ̀ ń tún rojọ́ kankan mọ̀. Onkálukú ó ti mọ ojúṣe rẹ̀, yóò sì ti mọ ẹṣẹ́ rẹ̀ níṣẹ́. Torí mo ti darí wọn, mo ti fiṣẹ́ wọn hàn wọ́n. Ki onkálukú ó jẹ́ olóòótọ́ sí àwọn ẹṣẹ́ náà ló kù.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Màá le tètè kọ́kọ́ gba àdúrà. Màá ṣe àwọn iṣẹ́ ilẹ́ torí pé òwúrọ̀ kùtùkùtù ni mo ti máa ń jí, ni òfin máa ń romi lọ́rùn láti ṣe ohun gbogbo pé ilẹ̀ ò tó máa ṣe.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Nígbà tí mo máa ń ra ayára bí àṣá tuntun ni ìgbà tí èyí tí mo bá ń lò bá kọ ṣẹ́ tàbí ó bá sọnù. So bí èyí tí mo bá ń lò kò bá bàjẹ́, èmi kì í ra ohun mìíràn. So bí ó bá sọnù tí kò sì bàjẹ́, èmi kì dáṣà láti ra tuntun.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí méjì ni mo ní ní orí ìbùsùn mi, ṣùgbọ́n ọ̀kan ni mò ń sábà lò. Ìrọ̀rí méjì ni mo ní ṣùgbọ́n mò ń lo ọ̀kan, ọ̀kan ni mo máa ń lò nínú rẹ̀. Ẹ̀kẹ jẹ́sí wà ní àrọ̀wọ́tó.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹ̀, ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni eré sísá. Mo fẹ́ràn ẹgbẹ́ àwọn tó máa ń sá eré, àwọn tó máa ń fò. So àwọn ẹgbẹ́ tí mo fẹ́ràn nínú ìdárayá nù.

Ṣé o ti sìnà rí? Bẹ́ẹ̀ni, mo ti sìnà rí. Tí mo bá ra àmì ni ibi tí n ko mọ̀, ṣùgbọ́n nígbà tí mo béèrè lọ́wọ́ àwọn tí o mọ náà tí ó wà láyíká, wọ́n tọ́ mi sọ́nà. Nítorí náà, mo ti sìnà rí. Ṣùgbọ́n tí àwọn atọ́ni sọ́nà sì fi ọ̀nà hàn mí.

Ṣé o ní gíláàsì oòrùn? Gíláàsì oòrùn kẹ̀. Gíláàsì oòrùn. Èmi ò mọ̀ bí gíláàsì oòrùn ń bẹ o. N ò, ọkọ̀ ìbéèrè yìí ò yé mi dáadáa. N kò mọ bí mo ní gíláàsì oòrùn bí n kò ní nítorí pé ìbéèrè "ṣé o ní gíláàsì oòrùn?" ọ̀tọ̀ ni àgboòrùn, tánpẹ̀ ni àgboòrùn ṣùgbọ́n mò ní gíláàsì oòrùn. N ò mọ̀ ẹ́ni tó, ìbéèrè yìí ò yé mi.

Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ó dára nígbà tí ènìyàn bá ti gbé iṣẹ́ wò. Tó yẹ pé iṣẹ́ tí ó kẹ́yìn bí ilẹ̀ bá ti ń su ni, ó máa ń dára, àgbéyèwò rẹ̀ máa ń dára.

Ṣé o máa ń mu àwọn ohun mímu protein Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu protein torí pé ó dára ní, ó dára ní ara, ó dára fún ago ara, ó dára ní mímú, ó sì ń fún ènìyàn ní okun àti ìlera pípé.

Ṣé o máa ń gba àwọn, ìméèlè àìwúlò? Rárá o rárá o, èmi kì í gba ìméèlè tí ò bá wúlò fún mi. Èmi kì í gba ìméèlè tí ò bá wúlò rárá. Èmi kì í gba. Àfi tí ọ bá wúlò fún mi ni mo máa ń gbà.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? N ko níra rára torí kíkójú àsìkò ìparí iṣẹ́ ní aṣálẹ́. Wọ́n gba sùúrù nítorí pé eminikan ko ni wọ́n o palẹ̀ gbogbo ohun tí a lò mọ̀. Àwọn ọmọ ń parí, wọ́n palẹ̀ rẹ̀ mọ́. Só kò ṣòro, kò ṣòro rárá.

Báwo ni ó ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Tó Ọlọ́run ní bá mi kojú àwọn ìṣòro ibi iṣẹ́, Olúwa nìkan ni bá mi yanjú rẹ̀ tí ń pòró ìṣòro ibi iṣẹ́ torí pé oríṣìíríṣìí ni àwọn ìṣòro náà. Ṣùgbọ́n Ọlọ́run nìkan ni bá mi kojú rẹ̀.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn ijójíjó gan. Tí mo bá rí ìlú pẹ̀lú orin tó dára, mo máa ń jó torí pé èmi gan máa ń kọrin lẹ́ẹ̀kọ̀kan tí mo sì máa ń jó sí. So, mo máa, mo fẹ́ràn ijó.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Nn bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Àwọn nǹkan tí mo bà fẹ́ kí ó bàjẹ́, mo gbọ́dọ̀ mọ̀ bí a ṣe le tún ṣe kí nǹkan náà kí ó má báà bàjẹ́.

Nígbà wo ni o kẹ́yìn ìpàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ó ti pẹ́ díẹ̀ tí mo ti rìn na pàdé àwọn ta jọ jẹ́ ọ̀rẹ́ ní ìgbà èwe.